Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pẹja. Láti kékeré ni bàbá mi ti máa ń mú mi lọ sí odò tí mo sì máa ń pẹja ńbẹ̀. Lẹ́yìn tí mo bá pẹja yè tán ni màá gba wálé, tí ìyá mi ó sì sé m'ọ́bẹ̀, tí màá sì fi jẹ ọkà tàbí kó sè mọ́ ẹ̀fọ́. Ẹja jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti kékeré láti máa jẹ.

Rárá, mi ò kí n fún òṣìṣẹ́ ní owó àfikún nítorí pé èmi ò ní òṣìṣẹ́ kankan tó bá mi ṣiṣẹ́. Oúnjẹ ni mò ń tà. Oúnjẹ tí mò ń tà yìí kò ń ṣe oúnjẹ èèyàn púpọ̀. Oúnjẹ èèyàn ìwọnba àwọn ènìyàn tí mo lè dáná fún ni. Nítorí ẹ́ ni mi ò fi gba àwọn òṣìṣẹ́ kankan. Èmi náà ni mo máa ń dáná mi tí mo sì máa ń tà fún àwọn oníbàárà mi tí mo sì máa ń fọ̀bọ́ àtàwọn nǹkan tó yẹ kí n ṣe. Nítorí ẹ́ ni mi ò fi gba òṣìṣẹ́ kankan. Nítorí ẹ́ náà ni mi ò sì le fún òṣìṣẹ́ kankan ní owó àfikún nítorí mi ò ní òṣìṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí màá wo ìràwọ̀ tó wà ní ojú ọ̀run. Ni alé, mo ma ń jókọ̀ síta, mo sì máa ń wo ìràwọ̀, ó sì máa ń mú mí dùn gan. Ni ayé àtijọ́, àwọn òbí wa, wọn máa ń jókọ̀ nígbàtí ìràwọ̀ kò bá wà ń tà pẹ̀lú àwọn ọmọ kéékèèké, wọ́n sì máa ń pa àlọ́. Àlọ́ tí wọ́n má a ń pa nígbàtí ìràwọ̀ bá jáde ló má ń dùn jù, ó sì máa ń mú mí dùn. Nítoríẹni títí di òní o'lónìí, mo fẹ́ràn kí màá wo ìràwọ̀ ojú ọ̀run gan ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí ààlà tí mo bá lá, papajulò ààlà tí mo bá lá sí èèyàn abí tí mo lá sí ara mi, mo máa ń rántí rẹ̀. Ní kété tí mo bá si ràntí rẹ̀ ni mo máa ń sọ fún èèyàn. Mo máa ń sọ fún ìyá mi abí kí n sọ fún ẹ̀gbọ́n mi nítorí pé ìgbà míì tí mi o bá tètè sọ fún èèyàn, mo lè gbàgbé. Sùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń rántí ààlà tí mo bá lá.

Bí mo ṣe máa ń kí oríṣìíríṣìí èèyàn ó yàtọ̀. Bí mo ṣe máa ń kí àwọn òbí mi yàtọ̀ sí bí mo ṣe máa ń kí ọ̀rẹ́ mi. Bí mo sì ṣe máa ń kí àwọn ẹ̀gbọ́n mi ó yàtọ̀ sí bí mo ṣe máa ń kí àwọn àbúrò mi tàbí àwọn ẹ́ní tí mi ò mọ̀. Tí bá fẹ́ kí àgbàlagbà àbí àwọn òbí mi, mo máa ń kúnlẹ̀ bí ọmọ Yorùbá òdòdó. Ṣùgbọ́n tí mo bá fẹ́ kí àwọn ọ̀rẹ́ mi, mo kàn máa ń kí wọn káàárọ̀, káàsán àbí káalẹ́. Tí bá fẹ́ kí ẹ̀gbọ́n mi, mo máa ń kí wọn ẹ káàárọ̀ tàbí kí n sọ ẹ káàsán àbí kí n sọ ẹ káalẹ́. Ṣùgbọ́n tí mo bá fẹ́ kí àgbàlagbà ní ìta, mo máa ń kúnlẹ̀, mo sì máa ń kí wọn ẹ káàárọ̀ tàbí ẹ káàsán tàbí ẹ káalẹ́ bi Yorùbá, ọmọ Yorùbá òdòdó.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé orí fóònù. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà àwọn ọ̀rẹ́ mi máa ń jìnnà sí mi, tó sì jẹ́ pé ìgbà mí mo máa fẹ́ bá wọn sọ̀rọ̀ tàbí a máa n fẹ́ sọ̀rọ̀ nípa bí a ṣe ṣàṣeyẹyege nínú ẹ̀kọ́ wa. Ní irú ìgbà yìí ni a máà ń kórawọ́ jọ ninu sínú àkójọ kọ̀ọ̀kan lórí wásaàpù tí a sì máa bá ara wa sọ̀rọ̀ n bẹ́ẹ̀ nínú ìpàdé yìí. Ní ìgbà mìíràn tí olùkọ́ wa bá fẹ́ bá wa sọ̀rọ̀ àbí tí ó bá fẹ́ kọ́ wa ní àwọn nǹkan kan, ó máa ní pé ká pàdé ní orí wásaàpù. Ká ti ní ìpàdé. Nítorí ẹ́ ni mo fi nífẹ̀ẹ́ ìpàdé. Nítorí ó máa ń mú nu mi dùn. Mo sì máa ń gbọ́ ọ̀rọ̀ tí wọ́n bá sọ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Mo ní kóló kékeré kan nínú yàrá mi tí mo máa ń kó owó mi sí. Owó tí mo bá mọ̀ pé mi ò tí ì nílò ní àsìkò yẹn tàbí àwọn owó tí mo kàn mọ̀ pé mi ò ní nílò, mo máa ń kó sínú kóló mi mo sì máa ń fi pamọ́. Mo ní kóló kékeré kan tí mo fi igi tí mo fi kàn tí mo sì fi ihò kékeré. Ihò kékeré yẹn ni mo máa ń lò láti ti owó bọ inú kóló mi.

Aago méje ni mo ń se ètò agogo ìjí mi sí, nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, aago méje ni mo máa ń jí ti mo ma ń múra tí mo sì máa ń dáná tí máa si fi lọ sí ilé ẹ̀kọ́. Nítorí ẹ́ ni mo máa ń fẹ́ tètè jí láàárọ̀ láti ṣe àwọn iṣẹ́ ilé tí n tó lọ sí ilé ẹ̀kọ́. Nítorí ẹ́ ni mo fi fi àkókò mi sí aago méje àárọ̀.

Ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù nítorí ọjọ́ náà ni àwọn eeyan máa ń bára wọn yọ̀ tí wọ́n máa ń rẹ́rìn, tí wọ́n máa ń dáná, tó sì máa ń pín oúnjẹ kiri ní àdúgbò. Ọjọ́ Kérésìmesì jẹ́ ọjọ́ tí mo ti fẹ́ràn láti kékeré nítorí bí inú àwọn eeyan ṣe máa ń dùn síra wọn, tí àwọn èeyan sì máa ń yọ̀ síra wọn. Nítorí ẹ́ ni ọjọ́ Kérésìmesì fi jẹ́ àjọ̀dún tí mo fẹ́ràn jùlọ.

Bẹ́ẹ̀ni, mo máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì lẹ́ẹ̀kọ̀kan. Sùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ṣí láti ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì nígbà mi nítorí nǹkan tí o bá rà lọ́pọ̀lọpọ̀ ìgbà kọ́ ni wọ́n má ta fún ẹ. Kò sí sí tó ṣe fẹ́ rí ẹni tí ó tà. Àbí kó jẹ́ pé ibi tẹ́ni yẹn ń gbé ò jìnnà sí ibi tí èmi wà. Nítorí ẹ́ ni mi ò ṣe fẹ́ràn kí n máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èmi máa fẹ́ràn kí n lọ sí ọjà kí n rí nǹkan tí mo fẹ́ rà, kí n wò ó bọ́ ṣe rí, bọ́ yá nǹkan tí mà á fẹ́ràn ni àbí nǹkan tí mi ò ní fẹ́ràn. Nítorí ìgbà mìíràn nǹkan tó wà lórí, nǹkan tó wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ó máa ń yàtọ̀ sí bọ́ ṣe rí lójú ayé. Nítorí ẹ́ ni mi ò ṣe fẹ́ràn kí, kí n máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Kí n lọ sọ́jà, kí n wo nǹkan tí mo fẹ́ rà, kí n wò ó bọ́ ṣe rí, gangan ni mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣiṣẹ́ láti ilé. Oúnjẹ ni mò ń tà. Ilé mi mo sì tíì máa ń dáná tí mò ń tà. Lẹ́yìn tí mo bá dáná tí oníbàárà mi fẹ́ tán ni màá sì dá a sínú ike tí màá sì lò gbé e fún àwọn oníbàárà mi. Bẹ́ẹ̀ ni mo sì máa ń ta ọjà mi láti ilé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata púpọ̀ púpọ̀ nítorí nǹkan tó n ti fi kọ́ mi dàgbà nìyẹn. Ìyá mi fẹ́ràn oúnjẹ aláta, nítorí ẹ ni wọ́n fi máa ń fi ata púpọ̀ sí ọbẹ̀ tí wọ́n bá sè. Àti ìgbà yẹn náà sí ni mo ti nífẹ̀ẹ́ sí ata, tí mo sì máa ń fi ata púpọ̀ sínú oúnjẹ tí mo bá fẹ́ jẹ kó má lè bá máa rìn mí láya. Nítorí tí n bá jẹ oúnjẹ tí kò ta jù, ó máa ń rìn mí láya.

Rárá o, mi ò kí ń lògùn lójojúmọ́. Nígbà tí ara mi ò bá yá tàbí tí mo láìsàn kankan lára, nìkan ni mo máa ń lo ògùn. Mi ò ní ògùn kankan tí mo máa ń lò lójojúmọ́. Ìgbà tí ara mi ò bá yá bí ògùn tí dókítà bá ní pé kí n lò nìkan ni mo máa ń lò. Kò sì ní ṣe ojoojúmọ́ ni mo máa ń lò. Pápá-pápá jùlọ, èmi ò fẹ́ràn ògùn. Mi ò fẹ́ràn láti máa lo ògùn. Nítorí ẹ́ ni, mi ò kí ń fi lè lo ògùn lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo ma n jẹ oúnjẹ tó kù, bí àpẹ̀rẹ̀, tí mo bá dáná àbí t' àwọn obí mi bá dáná ti gbogbo wa sì ti jẹun, tó sì kùu. Tí ebi bá tún pa mí, mo máa lọ̀ n bù, mo sì máa n jẹ, mo ma n jẹ oúnjẹ tí ó kù dáadáa.

Rárá mi ò kí n wo wọ ìbọwọ́ nítorí pé ọwọ́ mi má a ń sun omi. Èmi ò sì fẹ́ràn kí n má a wo ǹkan kan sí ọwọ́ mi nítorí omi tó má ń sun jáde. Nítorí tí n bá wo wọ ǹkan sí ọwọ́ mi tó sì ń sun omi, lẹ́yìn tí mo bá yọ tán, ọwọ́ mi yóò máa rùn. Mi ò sì fẹ́ kó jẹ́ bẹ́ẹ̀. Nítorí ẹ́ ni èmi ò kì n fi wo ìbọwọ́.

Bí mo bá ṣẹ́ ènìyàn tàbí tí mo ṣe nǹkan tí ò da fún ènìyàn, mo máa ń tọrọ àforíjì lọ́wọ́ ẹni náà. Bí bá sì fẹ́ tọrọ àforíjì, máa lọ bá ẹni ẹ̀. Máa sì ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ fún ẹni yẹ̀n. Máa sì tọrọ àforíjì fún ẹni sí ẹni yen. À tí láti ìgbà náà lọ, mi ò sì ní ṣe irú nǹkan bá wọn mọ́ tí mo sì máa ń tọrọ àforíjì lọ́wọ́ ènìyàn nìyẹn.

Ẹ̀kọ̀kan ni mo máa ń sùn ní ọ̀sán. Nígbà tó bá rẹ́ mi tàbí tí mo bá dé láti ilé ẹ̀kọ́ mi ni mo máa ń sùn ní ọ̀sán. Mo sì fẹ́ràn ohun ọ̀sán nítorí ó máa ń jẹ́ kí ara mi balẹ̀. Ó sì máa ń jẹ́ kí n ní okun àti agbára lẹ́yìn tí mo bá ji tán. Orun ọ̀sán jẹ́ ohun tó máa ń, tí mo máa ń gbádùn jùlọ, tó sì máa ń jẹ́ kí inú, inú mi dùn. Nítorí e nímo fi fẹ́ràn orun ọ̀sán.

Oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ sé. Oúnjẹ tí mo mọ̀ sé jù ni oúnjẹ Yorùbá òdodo. Mo mọ àmàlà rò, mo sì mọ ọbẹ̀ ẹ̀fọ́ rò, mo mọ ẹ̀gúsí sé, mo sì mọ ọbẹ̀ ewédú náà sé, mo mọ ọbẹ̀ ilá sé, mo sì mọ jọ̀lọ́fù ràìsì náà sé. Oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ sé ni mo sì nífẹ̀ẹ́ sí láti sè. Àwọn oúnjẹ yìí ìyá mi ló sì kọ̀ mí. Ìyá mi a máa se oúnjẹ fún bàbá mi láti kékeré. Ibẹ̀ náà ni èmi náà sì ti mọ àṣà láti máa dáná.

Nígbà tí mo wà ní kékeré, mo fẹ́ràn ijó, ṣùgbọ́n nsìnsinyi í mo ti dàgbà, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ijó. Ní igbà ti mo wà ní kékeré, èmi àti ẹ̀gbọ́n mi a máa ń lọ sí òde, a sì máa ń jó ní òde, wọ́n sì máa ń fún wa ní owó. Lẹ́yìn tí wọ́n bá fún wa lówó ìtàn, inú mi máa ń dùn gidi gan an. Ṣùgbọ́n lẹ́yìn tí mo dàgbà, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa jó mọ́, nítorí mo ní àwọn ǹnkan pàtàkì tí mo gbé sọ́kan tí mo ṣì ń ṣe, bí i iṣẹ́ ṣíṣe, bíi ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí ẹ́ ni, mi ò sì fi bẹ́ẹ̀ fẹ́ràn ijó mọ́.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lo fóònù mi. Mo máa ń lo fóònù mi ní gbogbo ìgbà nítorí mo fẹ́ràn fóònù mi gidi gan. Mo máa ń wo oríṣiríṣi lórí fóònù mi mo sì máa ń bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ lórí fóònù mi. Nítorí ẹ ni mo fi máa ń lo fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mi ò sì ní kí ń ṣe àwọn nǹkan tí yóò wúlò lórí fóònù mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń kàwé náà lórí fóònù mi ka tàbí kí ń má wo àwọn àwòrán tàbí kí ń má wo àwọn eré orí ìtàgé lórí fóònù mi.

Bẹ́ẹ̀ni, nítotorí kò kí n mú ọrùn run mí. Tí mi ò bá rọrùn mi, tí bá fẹ́ sùn, tí bá jí ọrùn máa máa run mi, mi ò ṣe nílé yi ọrùn náà dáadáa. Nítorí ẹni èmi fi fẹ́ràn láti máa lo ìrọ̀rùn, máa fi rọrùn lálalẹ́ tàbí nígbà tí mo bá ń sùn, ó lè jẹ́ lọ́sàn án, ó lè jẹ́ alẹ́.

Tó bá ti di ìparí ọ̀sẹ̀, mi ò ní lọ sí ilé ẹ̀kọ́. Màá se oúnjẹ fún àwọn oníbàárà mi, màá sì gbé lọ sí ilé wọn tá. Màá sì tẹ̀lé ìyá mi lọ sí ọjà láti lọ ra aṣọ òkè àti àdìrẹ́ tí a máa wọ̀ fún ìpàdé òbí àti ọmọ tí mo ṣe máa ń ṣe ìparí ọ̀sẹ̀ mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Àdúgbò tí mò ń gbé níìsín náà ni wọ́n bí mi sí, ibẹ̀ náà ni mo sì dàgbà sí. Nítorí ẹ́ ni mo fi mọ gbogbo àwọn arádúgbò mi, tí mo sì mọ̀ wọ́n déledéle àti dókodóko. Àwọn arádúgbò mi jẹ́ àwọn ẹni tí wọ́n rí mi nígbà tí mò ń dàgbà tàbí tí mo rí nígbà tí mò ń dàgbà. Nítorí ẹ́ ni mo fi mọ̀ wọ́n dáadáa.

Mo máa ń fẹ́ kí òṣìṣẹ́ tuntun kó jáfáfá kó sì má máa parọ́. Nítorí òṣìṣẹ́ tó bá parọ́ yóò padà jalè. Òṣìṣẹ́ tó bá si jalè yóò padà ba gbogbo ìṣe jẹ́ tí kò ní sí èrè. Nítorí àti ojú owó àti èrè ni yóò jí lọ. Nítorí ẹ ni, nǹkan tí mo fẹ́ nínú òṣìṣẹ́ tuntun jù ọun ni kí òṣìṣẹ́ kó jáfáfá, kó má jalè, kó má parọ́, kó jẹ́ ẹni tó ní ìrẹ̀lẹ̀ fún àgbà.

Nígbà tí n bá ti rí pé epo inú rẹ̀ ti fẹ́ tán ni mo máa n yá sí ibi tí wọ́n ti ń ta epo tí n ṣì ra epo sínú ẹ̀. Nítorí tí mo bá dúró kí ó tán pátápátá, ó lè takú sí àárín ọ̀nà tí ó sì lè fa ìjàmbá ní ọ̀nà. Nítorí ẹ ni tí n bá ti rí pé ó ti fẹ́ tán ni màá ti lọ sí ilé epo tí màá ti ra epo sínú ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn kí ma fi aṣọ ibora kí n fi má a bo ara mi tí bá ń sùn lálẹ́ tàbí ní ọ̀sán. Nítorí pé mi ò, mi ò fẹ́ràn sí kí ara mi má a ṣí sílẹ̀ tí mo bá ń sùn. Nítorí ẹ́ ni mo ma fi ń fi aṣọ bo ara tí mo bá ń sùn.

Bẹ́ẹ̀ni, nígbà tí mo bá lọ sí ibi tí mi ò mọ̀ tàbí ibi tí mi ò dé rí, tí mo sì rí pé mo ti fẹ́ máa sọonu, kété ni màá bèrè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n wà ní agbègbè mi pé ibo ni ọ̀nà wà tàbí ibo ni mo ti le rí ẹni tí yóò sọ ọ̀nà fún mi. Nítorí ẹni, mo sì máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Oṣù tí wọ́n bí mi sí ilé ayé ni mo fẹ́ràn jù. Oṣù Kọkànlá ni oṣù tí wọ́n bí mi sí ilé ayé, òun náà ni oṣù tí mo fẹ́ràn jù lọ nítorí pé ó jẹ́ oṣù tí inú mi máa ń dùn yàtọ̀ láti ṣe ọjọ́ ìbí mi. Nítorí ẹ́ ni mo fi fẹ́ràn oṣù yìí. Oṣù Kọkànlá jẹ́ oṣù tí mo tún fẹ́ràn nítorí oṣù yìí náà ni wọ́n bí àwọn òbí mi náà. Nítorí ẹ́ ni mo fi fẹ́ràn oṣù Kọkànlá.

Bí ẹ̀ kan tàbí ní ẹ̀ méjì ni mo máa ń ní ìpàdé lóṣooṣù. Mo lè ní ìpàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí kí n ní ìpàdé pẹ̀lú àwọn olùkọ́ mi nílé ẹ̀kọ́. A kìí fi bẹ́ẹ̀ ní ìpàdé nítorí ẹ́ ni mo fi ní pé bí ẹ̀ kan àbí ẹ́ méjì lóṣù ni mo máa ń ní ìpàdé lóṣooṣù.